Ní ìgbà tí òjò bá ń rọ̀ tí mo bá wà ní ilé tàbí tí mo bá wà níta, mo fẹ́ràn láti má a wà nínú ilé kí n máa gbọ́ orin tàbí kí n máa ka ìwé. Àwọn nǹkan méjèèjì wọ̀n yí a máa jẹ́ kí ọkàn mi balẹ̀. Tí kò bá sí orin tí mo lè gbọ́ tàbí ìwé tí mo lè kà. Ní ìgbà míràn, mo fẹ́ràn kí n máa dá iná. Nǹkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀n yí, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti má a se nígbà tí òjò bá ń rọ̀.

Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ẹnìkan tó jẹ́ wí pé mo máa ń sùn ní ọ̀sán. Orun tí mo máa ń sùn ní ọ̀sán nígbà míì a máa jẹ́ wí pé nítorí wí pé n kò sùn dáadáa ní òru kí ó tó di pé ilẹ̀ ọjọ́ náà mọ́. Tàbí tí mo bá ti ṣe wàhálà tó pọ̀ jù ní àárọ̀ kí ó tó di wípé ọ̀sán náà dé. Tí mo bá sì sùn ní ọ̀sán, a máa jẹ́ kí ara mi balẹ̀ tí mo sì máa ń ní okun láti ṣe ǹkan ìyókù tí mo bá fẹ́ ṣe ní ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Àwọn ènìyàn tí mo lè bá sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè a máa jẹ́ wípé tí wọ́n bá tarí ìbéèrè sí mi tàbí tí wọ́n bá béèrè ǹkan lọ́wọ́ mi. Ní àsìkò ìgbà yìí nìkan ni mo máa ń bá awọ̀n ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Àmọ́ tí kò bá sí irú ǹkan bẹ́ẹ̀, èmi a máa dúró dákẹ́jẹ́jẹ́ bí mo bá wà nínú ẹ̀rọ ìgbésókè.

Èmi fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìtagbangba, ṣùgbọ́n àwọn iṣẹ́ ìtagbangba tí mo máa ṣe, ó gbọdọ̀ jẹ́ pé iṣẹ́ tí ó jẹ́ wípé ó wà fún ànfàaní àdúgbò nìkan ni, tí kì í ṣe iṣẹ́ ara mi tí mò ń gba owó oṣù lé lórí. Bí mo bá ṣe iṣẹ́ ìtagbangba tó jẹ́ iṣẹ́ tí ó wà fún ànfàaní àdúgbò, inú mi a máa dùn, a sì máa jẹ́ kí n pàdé àwọn ọ̀rẹ́ tuntun.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà jí ní òwúrọ̀. Àkọ́kọ́ ni wípé kí n ṣètò àláàmù sí orí fóònù mi tí yóò jí mi ní nǹkan bí i agogo mẹ́ta tàbí agogo márùn-ún tàbí agogo márùn-ún ààbọ̀. Tí mo bá ti jí, n ó yẹ ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà, n ó yẹ̀wò, wọn ó sì bẹ̀rẹ̀ sí í ṣe wọn. Ṣùgbọ́n àkọ́kọ́ ni wípé kí n kọ́kọ́ mu omi kí inú mi kí ó le tutù dáadáa. Lẹ́yìn èyí, n ó ṣe eré ìdárayá níwọ̀n díẹ̀